Ohun tí ó máa ń fún mi ní ìtara níbi iṣẹ́ ni bí kí àwọn òṣìṣẹ́ máa ṣe ìmẹ́lẹ́ tàbí kí òṣìṣẹ́ máa ṣe àfọwọ́ra, kí ó má sì baṣepọ̀ láàárín òṣìṣẹ́ láti gbé iṣẹ́ lọ síwájú àbí láti tètè yanjú àwọn iṣẹ́ tó wà níwájú wọn fún oníbàárà wọn, kí a máa fi ṣẹ́ falẹ̀, kí a má ṣe iṣẹ́ gidi.

Bẹ́ẹ̀ni, mo máa ń gbọ́ pọdcast dáadáa, ní èyí tí ó sì máa ń kọ́ ni tí ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ sì máa ń kọ́ni lọ́gbọ́n, tí ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ tún máa ń jẹ́ kí èèyàn mọ àwọn nǹkan tí èèyàn kò bá mọ̀ sí, sé ti nípa eré ìdárayá, nípa ìmọ̀ sáyẹ́ǹsì, nípa ìmọ̀ òfége àti àwọn oríṣiríṣi nǹkan mìíràn.

Bẹ́ẹ̀ni mo mọ bí a ti ń se oríṣiríṣi oúnjẹ. Mo lè se ìrẹsì, mo lè se ẹ̀wà, mo lè se ọbẹ̀ ata díndín, mo lè se ata gidi, bẹ́ẹ̀ ni mo lè se ọbẹ̀ ẹ̀fọ́, mo lè gúnyán, mo lè ro àmàlà. Oríṣiríṣi oúnjẹ ni mo lè se tí ó sì máa dùn dáadáa.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ran yiya àwòrán dáadáa. Níyì tí ó máa ń mú, tí ó máa ń mú oríṣiríṣi ohun tó ti pẹ́ wá sí iwájú bí àwọn ohun kan tí èèyàn ti se sí ọjọ́ pípẹ́sẹ́yìn. Àwòrán jẹ́ ǹkan tí ó máa ń mú ni ìrántí, àwòrán sì jẹ́ ǹkan tí a lè pè ní fi ǹkan pamọ́. A sì tún lè pè é ní evidence fún àwọn ǹkan. Bẹ́ẹ̀ sì tún ní ó sisẹ́ láti fi hàn ọmọ ní ọjọ́ iwájú. Bẹ́ẹ̀ ni ó sì tún dára láti mọ̀ sí àfihàn ìgbéga bí ìpèsẹ bí a ṣe ń ga nínú ayé.

Bẹ́ẹ̀ni, mo ti ṣe ìrìn àjò lọ sí ìlú mìíràn rí, ní èyí tí ó mú mi kọ́ nípa àṣà, ìṣe, oríṣi oúnjẹ, aṣọ wíwọ̀, orin kíkọ, tí ó sì yàtọ̀ gédégbé gédégbé, àti ìsọ̀rọ̀ sí ohun ìsọ̀rọ̀ sí wọn, orí bí àti bí wọ́n ṣe máa ń ṣe òde, tí ó sì jẹ́ kí n mọ̀ àti kí n kọ́ ẹ̀kọ́ kíkún nípa àṣà àti ìṣe àwọn ìlú mìíràn.

Mo máa ń rántí adéhùn mi ní gbogbo ìgbà torí adéhùn èyí tí mi ò bá ní mú ṣẹ, mi ò ní ṣe fún yàn. Èyí tí mo bá máa mú ṣẹ, tó sì jẹ́ pé mo máa ṣiṣẹ́ tọ́ ọ láti tètè síká adéhùn yẹn ni kíákíá ni, ìyẹn ni ó máa ń mú mi rántí adéhùn ni gbogbo ìgbà pé mo ní láti tètè síká adéhùn tí mo ṣe fún ẹnìkan.

Ọjọ́ tí mo fẹ́ràn jù nínú ọ̀sẹ̀ jẹ́ ọjọ́ Sátìdéè, ní ìyí tí ó jẹ́ ọjọ́ ìsimi, bẹ́ ni ó jẹ́ ọjọ́ àti rẹjú àti gbaradì àti a ti ti múra fún ọ̀sẹ̀ mìràn. O tún jẹ́ ọjọ́ tí èèyàn máa ń rí ààyè bá àwọn mọ̀lẹ́bí ènìyàn ṣeré, ṣé àwẹ̀ jẹ, ṣé àwẹ̀ mú, lọ jáde láti gbafẹ́, láti bá ara wọn sọ̀rọ̀ oríṣiríṣi nǹkan tí ó fi ààyè àti àǹfààní lé fún ẹni àti àwọn mọ̀lẹ́bí rẹ̀.

Data tí mo máa ń lò ní ọ̀sẹ̀ẹ̀ ọ̀sẹ̀ pọ̀ gan ní èyí tí ó jẹ́ bí twelve gig, eéjìlá gig tí mo sì máa ń ṣe àtúnṣe rẹ̀ ní ọ̀sẹ̀ẹ̀ ọ̀sẹ̀. Nítorí pé ní ayé ìsin ẹ̀rọ ayára bí àṣá, o máa ń jẹ data ní ọ̀pọ̀lọpọ̀.

Bẹ́ẹ̀ni mo máa ń lọ sí ilé ìjọsìn láti lọ sin Elédùmarè àti láti dúpẹ́ fún oore èyí tí mo rí àti èyí tí ó ń bọ̀ lọ́nà àti èyí tí mi ò rí àti láti lọ ṣe ìdúpẹ́ fún àlékún oore torí Yorùbá bọ́ wọn ní bí ẹrú bá dúpẹ́ oore, a lè gba òmíràn si.

Bẹ́ẹ̀ni mo máa ń wo àwọn ìràwọ̀ ní oríṣiríṣi, ní èyí tí àwọn ìràwọ̀ kọ̀ọ̀kan sì yàtọ̀ sí ara wọn. Àwọn kan tóbi, bẹ́ẹ̀ ni àwọn kan sì kéré, àwọn kan mọ́lẹ̀, bẹ́ẹ̀ ni àwọn kan sì rọra tán fẹ́ẹ́rẹ́fẹ́ ní èyí tí ó máa ń mú ojú sanmọ́ dára tí ó sì máa ń mú rẹwà.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ran iṣẹ́ ìtagbangba ní èyí tí ó fúnni ní àǹfààní láti fi iṣẹ́ tí ènìyàn ṣe hàn sí irúfẹ́ oníbàárà ti tẹ́lẹ̀ àti àwọn tuntun. Bẹ́ẹ̀ ni yóò se àfihàn ọjà tàbí iṣẹ́ tí ènìyàn ń ṣe fún àwọn oníbàárà tuntun.

Èdè tí mo fẹ́ kọ́ jẹ́ èdè Faransé. Èdè yìí wù mí púpọ̀ bẹ́ẹ̀ sì ni ọ̀pọ̀lọpọ̀ orílédé ni ó máa ń sọ. Ó tún jẹ́ èdè tí ó máa ń fúnni ní àǹfààní láti rí iṣẹ́. Ó tún jẹ́ èdè kan tí ó rẹwà tí ó sì dára púpọ̀.

Mo máa ń ṣètò owó iṣẹ́ bí iṣẹ́ bá ṣe fẹ́ lọ. Owó a máa ṣètò owó ohun èlò lọ́tọ̀. Bẹ́ẹ̀ sì ni a máa ṣètò àwọn alábàárù. Owó alábàárù ni ọ̀tọ̀ọ̀. Bẹ́ẹ̀ ni a sì yá owó èyí ti ó jẹ́ owó iṣẹ́ gangan náà ní ọ̀tọ̀ọ̀ tí ikan kò sì ní papọ̀ mọ́ ikan.

Bẹ́ẹ̀ni, mo máa ń lo ọ̀pá ìfamura tí mo bá ń mu kókì tàbí tí mo bá ń mu ẹlẹ́rìndòdò mìíràn tí mi ò sì fẹ́ fi ẹnu ko igo lenu abí ikélẹ́nú, ní ìyí tí ó mu rọrùn fún mi láti lè mu ohun tí ó wà nínú igo àbí páàlì àbí ike náà ní rọrùn.

Ìbáṣepọ̀ mi pẹ̀lú olórí iṣẹ́ mi jẹ́ ìbáṣepọ̀ tí ó ní ìfẹ́ nínú. Ó jẹ́ ìbáṣepọ̀ tí ó gúnrégé tí kò sì sí èdè àìyédè ní àárín ara wa nítorí pé mo jẹ́ ẹni tí ó má n tẹpá mọ́ṣẹ́ àti ẹni tí ó má n fẹ́ ìdàgbàsókè iṣẹ́ tí a bá n ṣe àti ẹni tó má n fẹ́ kí èsì iṣẹ́ wa tàbí ọjà tí à ń tà tẹ oníbàárà wa lọ́run.

Ẹ̀bùn tí mo fẹ́ràn láti má a fún ènìyàn jẹ́, àkọ́kọ́, owó. Ṣùgbọ́n nígbà míràn, ohun tí ènìyàn bá fẹ́ tí kò sì sí ní ọwọ́ rẹ̀ ni ó jẹ́ ẹ̀bùn gidi láti fún ènìyàn. Bí ẹni tí ẹbí ń pa tí ẹ wá lọ fún ní ẹ̀bùn ago, tí ẹ bá fún un ní ẹ̀bùn owó, a ra oúnjẹ, a jẹẹ́, a tún ní owó tí a ṣẹ́kù láti fi ra nǹkan mi.

Mo kọ́ nǹkan tuntun níbi iṣẹ́ wa ní ìjẹta, ní iyí tí ó jẹ́ pé ó ṣe àlàyé bí èèyàn ṣe máa ń lo ẹ̀rọ láti fi mú iṣẹ́ yá. Ní èyí tí ó tún ṣe àlàyé láti lo ẹ̀rọ láti jẹ́ kí èsì iṣẹ́ tí a ṣe kó dán mọ́rànmọ́ràn láì ní àkùdè.

Bẹ́ẹ̀ni mo máa ń bèrè ọ̀nà lọ́wọ́ àwọn ènìyàn tí mo bá ń lọ sí ìrìnàjò tàbí mo ń lọ sí àdúgbò tí mi ò mọ dáadáa. Ní èyí tí Yorùbá bọ̀ wọ́n ní àbèrè ọ̀nà. Bẹ́ẹ̀ ni kò ń ṣe ọ̀nà. Bí bèrè ọ̀nà kò ní ìjà bẹ́ẹ̀ sì ni kò ní àìpọ́nilé nínú. Ó jẹ́ ǹkan tí ó máa ń tọ́ka àbí tí ó máa ń júwe ibi tí a ń lọ ní kíákíá fún ènìyàn láti má ṣe wàhálà láti débẹ̀ àti láti tètè débẹ̀ ní kíákíá.

Rárá o, mi ò lu etí mi nítorí pé ọkùnrin ni mí àti pé kò bá àsà Yoruba mu kí ọkùnrin mu máa lu etí. Bẹ́ẹ̀ sì ni kò bá ìgbàgbọ́ mi mu kí ọkùnrin kó máa lu etí. Ní èyí tó jẹ́ wípé n ò kí ń fi ojú ọmọ lọ àbí owó ẹni tó bá lu etí tí ó jẹ́ ọkùnrin.

Mo máa ń pàrọ̀ ọkàn mi tí nǹkan tí mo bá lérò àbí nkan tí mo ti nípinu pé bí ó ṣe máa lọ lélèyí tí èyí tó jẹ́ pé kò ló bé. Àbí kí èmi àti ènìyàn ká jọ ṣe àdéhùn, kí ẹni tí a jọ ṣe àdéhùn kò wá máa ṣe mọ̀go mọ̀go. Mo máa ń pàrọ̀ ọkàn mi tí àdéhùn kò bá lọ bó ṣe yẹ kó lọ tàbí tí ìṣe kò lọ bí ó ṣe yẹ kó lọ.

Mo lọ sí ọjà ni àná láti wá àwo ìbò ju ẹrọ ibanisọrọ mi, nítorí pé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi aláfi-owó wọ́ lójú ni, tí ó sì nílò àwo ìbòjú láti má jẹ kí ojú rẹ̀ ṣe kára kára tàbí kí ojú rẹ̀ tètè fọ́.

Ìmọ̀lẹ̀ òwúrọ̀ àti ìmọ̀lẹ̀ ìrọ̀lẹ̀ gbogbo rẹ̀ ni mo fẹ́ràn. Nítorí pé tí ìmọ̀lẹ̀ bá wà, òye á là, bẹ́ẹ̀ ni oríṣìíríṣìí nǹkan ni èèyàn lè gbé ṣe. Torí pé kò sí ohun kan tí èèyàn lè ṣe nínú òkùnkùn nígbà tí ènìyàn ò kín ṣe oníṣẹ́ ibi. Tí ìmọ̀lẹ̀ bá wà, kò sí irúfẹ́ iṣẹ́ tí o fẹ́ ṣe tí kò ní ṣe ṣe, kò sí irúfẹ́ ohun tí o fẹ́ mú tí kò ní ṣe mú. Ìmọ̀lẹ̀ àárọ̀ àti ìrọ̀lẹ̀ ṣe pàtàkì fún oníṣẹ́ ọwọ́ àti gbogbo òṣìṣẹ́ pátápátá.

Mo máa ń tọrọ àforíjìn lọ́wọ́ ẹni tí mo bá ṣe àbí ẹni tí mo bá ṣe n tó ku díẹ̀ káà tò sí, torí pé Yorùbá bọ̀ wọ́n ní "A kì í rìn, kí o rí máa mì. Kò sí ẹni tó dára tán. Tí mo bá sì ti mọ ẹ̀bi mi lẹ́bi, màá tọrọ àforíjìn kán máa bínú. Tó bá jẹ́ ẹgbẹ́ mi ni a ó dìmọ́ ra wa. Tóbá jẹ́ ẹni tó jù mí lọ, màá dọ̀bálẹ̀, màá sì bẹ̀ wọ́n kí wọ́n máa bìínu.

Bẹ́ẹ̀ni mo fẹ́ran oúnjẹ tó ní ata gan an ni. Nítorí pé Yorùbá bọ̀ wọ́n ní ẹ̀mí tí ó je ata ẹ̀mí yẹpẹrẹ. Ata dára nínú oúnjẹ ní ìyí tó jẹ́ kí ì jẹ́ kí oúnjẹ máa rín ènìyàn, ènìyàn lọ́kàn. Lẹ́yìn tí ó sì jẹ́ pé ó jẹ́ ohun kan gbòógì nínú oúnjẹ Yorùbá tí kò ṣe é fi ọwọ́ rọ sẹ́yìn.

Mo máa ń wọ bàtà alámùtán bẹ́ẹ̀ ni mo sì máa ń wọ aláboyọ̀. Aláboyọ̀ wà fún ìṣeré, bẹ́ẹ̀ ni alámùtán wà fún ibi iṣẹ́ ọ́fíìsì tàbí òde.

Bẹ́ẹ̀ni, àwọn ọ̀rẹ́ mi àti àwọn ẹbí mi wọ́n máa ń pè mí ní ará pari gangan, òjó bí òkòtó, nítorí pé mo fẹ́ran jíjó púpọ̀ jù. Ní èyí tó máa ń mú kí ọkàn ẹni fúyẹ́, tí ó sì tún jẹ́ bí eré ìdárayá, ijó dára gan bẹ́ẹ̀ ni torí ó máa ń mú inú èèyàn dùn, kò jẹ́ kí èèyàn ronú.

Mo máa ń fọ ọkọ̀ mi ní ọjọ́ kẹtàkẹta nítorí pé àsìkò tí a wà yìí jẹ́ àsìkò ẹ̀rùn tí ìdọ̀tí èruku máa ń tètè dọ̀tí gbogbo nǹkan. Sọ, mo sì tún máa ń nù ún ní àwọn ìgbà mìí láti jẹ́ kí ó mọ́ tónítóní.

Bẹ́ẹ̀ni, mo ní ọgbà tí ó yí ilé tí mò ń gbé ká. Ní èyí tí ó ràn mí lọ́wọ́ láti máa sin àwọn nǹkan ọ̀sìn nínú ọgbà bíi èwúrẹ́, àgùntàn, àgbò àti adìẹ tí wọn kò lè jáde lọ sí ibikíbi. Ọgbà yìí ran àwọn nǹkan ọ̀sìn mi lọ́wọ́ débi pé wọn kò lè sọnù, bẹ́ẹ̀ ni wọn kò lè jì wọ́n gbé.

Bẹ́ẹ̀ni mo ti ṣe iṣẹ́ ọ̀fẹ́ rí dáadáa, tí ó jẹ́ pé iṣẹ́ náà jẹ́ iṣẹ́ kan láti fi ṣe ìpolówó ọjà fún oníbàárà mi àti láti jẹ́ kí ó mọ bí iṣẹ́ mi ṣe dára sí, tí ó sì padà sí àǹfààní fún mi.

Bẹ́ẹ̀ni, mo máa n pa ohun ọ̀sọ́ sára. Èyí láti jẹ́kí òórùn àdídùn jáde ní ara mi sí àwọn ènìyàn yòókù. Bẹ́ẹ̀ èyí ní à ti fún mi láti jẹ́ kín rẹwà àbí láti jẹ́ kín dùn ún wò láàárín àwùjọ.

Bẹ́ẹ̀ni, mo máa ń rántí àlá mi dáadáa èyí tí ó sì máa ń fún mi ní àǹfààní láti lè ṣàlàyé fún ẹni tí ó bá mi rò àbí èyí tí yóò sì fún mi ní àǹfààní tí ó bá jẹ́ pé ohun tó ṣẹlẹ̀ nínú àlá yẹn fẹ́ ṣẹlẹ̀ ní ojú ayé láti lè rántí. Èyí ó sì tún máa ṣe àǹfààní fún mi láti mọ bí màá ṣe rò fún rara mi.

Bẹ́ẹ̀ni mo máa ń tan ìkíni ní orí fóònù mi láti lè fún mi ní alpha láti lè máa ṣe ìsinlé tí tàbí ìrántí tí nǹkan o bá fẹ́ ṣẹlẹ̀ tàbí bóyá láti tètè jí tàbí tí àsìkò àtìṣè ìkankan bá tó. A fi lè ta miji.

Bẹ́ẹ̀ni mo fẹ́ran orin òkè, o ma je, ó máa ń jẹ́ kí n ní agbára àti ìmísí. Irú orin bẹ́ẹ̀ mú inú mi dùn gan an, ó tún máa ń jẹ́ kí n gbádùn àkókò mi.

Mo máa ń kojú ìdènà ọkọ̀ pẹ̀lú ìbánisọ̀rọ̀ tó dáa. Mo kọ́kọ́ gbìyànjú láti lóye ara wa kí n tó dáhùn. Sùúrù àti ìfaradà máa ń ràn mí lọ́wọ́ púpọ̀. Mo tún máa ń wá ojútùú sí ọ̀rọ̀ ìjà, bẹ́ẹ̀ ni mi kì í dá ìjà sílẹ̀.

Ní ìgbà gbogbo mo máa ń wọ aṣọ alẹ́ tó rọrùn, ó lè jẹ t-shirt àti ṣòkòtò kékeré. Nígbà mi mo kàn máa ń wọ aṣọ ṣùn, mo kàn máa ń wọ aṣọ ìṣùn ní pàtó. Ohun pàtàkì ni kí ó rọrùn kí ó lè dùn láti rí orun sùn.

Bẹ́ẹ̀ni mo máa ń sùn ní ọ̀sán, tí ó bá rẹ́ mi díẹ̀ àbí tí àǹfààní bá wà fún mi láti fi rẹ́ láti rẹ jù láti lè sinmi fún iṣẹ́ tí mo ṣe. Mo tún máa ń sùn ní ọ̀sán láti lè fi sinmi ní àwọn ọjọ́ ìsinmi tí kò bá sí iṣẹ́.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti máa ṣí fèrèsé ọkọ̀ kí atẹ́gùn lè máa wọlé, nítorí pé ooru máa ń mú nínú ọkọ̀ èyí tí ó ṣì lè fa kí oríṣi ènìyàn máa bì. Tí fèrèsé bá wà ní ṣíṣí, atẹ́gùn a wọlé dáradára. Bẹ́ẹ̀ ni, o ṣì ní àǹfààní láti ra nǹkan ní etí òpópónà.

Bẹ́ẹ̀ni, mo ní ètò ààbò kọ̀ǹpútà, èyí tí ó kì í jẹ́ kí àwọn tí kò ní àǹfààní láti lè ṣe nǹkan kan ní orí kọ̀ǹpútà mi tàbí fún àwọn ẹlẹ́gírí tàbí olè orí ayélujára láti lè wọnú kọ̀ǹpútà mi.

Bẹ́ẹ̀ni, ó máa ń rọrùn tí mo bá sùn nítorí pé orí timu timu tí ó bá ìrọrùn pẹ̀lú sísun mu ni mò ń lò èyí tí ibi ibùsùn mi sísun mọ́ ojú fèrèsé tí atẹ́gùn sì máa ń wọlé dáadáa.

Bẹ́ẹ̀ni, ǹkan tí ó bá wúlò fún iṣẹ́ tàbí wúlò fún ǹkan mìíràn mi, tí ó sì jẹ́ ǹkan tí ó ṣe túnlo, dandan ni kí ènìyàn ó túnlo. Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe àtúnlo ǹkan tí ó bá wúlò dáadáa tí ó sì ní agbára láti túnlo fún ǹkan mìíràn.

Mo máa ń wo ojú àwòrán lẹ́ẹ̀mejì tàbí lẹ́ẹ̀mẹ́ta lójúmọ́, ní òwúrọ̀ kí n tó jáde àti nígbà míì lẹ́yìn ìrọ̀lẹ́. Kì ṣe pé mò ń kà sí ohun pàtàkì kan, ó kan jẹ́ ìwà ènìyàn lásán ni.